Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí bíi mẹ́fà sí méje òun mo fi máa ń ṣiṣẹ́ torí iṣẹ́ wá ó bẹ̀rẹ̀ lágo mẹ́jọ yóò sì parí ní aago méjì. Ó jẹ́ pé mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, ẹyọ kan sò, bí wákàtí mẹ́fà sí méje.

Kí ni àwọn èrò mi fún ọjọ́ iwájú? Èrò mi pọ̀lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n èyí tó wùn mí jọjọ, òun ni pé kí n ní owó tó bẹ́ẹ̀ gẹ́ tí ń fi lè máa ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́, pàápàá jùlọ àwọn ọmọ tí wón ò ní ẹni tí ó rán wọn lọ́wọ́, ẹni tí ó rán wọn lọ ilé ìwé, ètò ìṣúná, ètò àbò, ètò ìlera, gbogbo rẹ̀ bá ń bá n, ìrànlọ́wọ́ ni kókó.

Báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀, mo máa ń fi a fi aago, aago ni mo ń jí mi, ìbá ń pè ní àlám. Ìgbà mìí sì re, ó ti mọ́ mi lára ká aago tó dùn, òun lè mi gan-an o ti jí. Bí ọwọ́ aago máà rúń, òun mọ́ mọ ń ṣábà ń jí.

Ṣé mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Ah, èmi kì í sábà wo àwọn ètò tẹlifíṣàn bí kò ṣe bóyá bọ́ọ̀lù. Ka pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó wà ní tẹlifíṣàn, mo máa ń wòọ̀. Ṣùgbọ́n pé káwọ́ jókòó máa wo ètò lórí tẹlifíṣàn. Rárá, èmi kì í ṣe irú rẹ̀ kò wọ́pọ̀. Bó ni jàre? Àwọ̀n náà ni máa wà ní, máa wọ̀rí, ṣèbí o ń jádé ni?

Ṣé mo fẹ́ràn lọ sí etíkun? Etíkun. Mi ṣá bá lọ, a ti e ní òkun kankan, àbi oṣá, àbi òdó kò fẹ́ bí ẹ wọ́pọ̀ lọ́dọ̀ wa. Nítorí idi èyí èmi n saba lọ sí etikun rárá. Ọ̀nà rẹ̀ sì ẹ̀ jìn sí wa. Ìlú mi òun ní, a nílò láti rin ìrìnàjò lọ sí ìlú mi nì. So, mi ì ṣá bá lọ.